Mo máa ń dáàbò bo ìkọ̀kọ̀ mi látara wípé màá fi password mi àti username mi, màá fi pamọ́ dáadáa, kí wípé kò sí ẹnì kankan tí yóò ní àǹfààní láti dé bẹ. Páápàá jùlọ, mo fẹ́ràn kí n mọ lo Google torí ìgbà mìíràn wà tí mo ti gbàgbé nǹkan tí mo fi pamọ́

Mi ò kí ń rìnrìn àjò kankan fún iṣẹ́ mi. Iṣẹ́ mi kò gbà láti máa rìnrìn àjò. Láti ọdún mẹ́rin tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, iṣẹ́ mi ò gbé mi kúrò ní àyíká mi rí. Gbogbo kí ń máa fiṣẹ́ kińdé lénà ni, kò sí ń kan kan tí mo tun fẹ́ lọ.

Mo máa ń ṣiṣẹ́ ní wákàtí mẹ́jọ ókéré tán ní òjò, mo máa ń sinmi ní ọjọ́ méjì lọ́sẹ̀, mo dè máa ń sinmi ní ọjọ́ kan ní oṣù, bẹ́ẹ̀ ni mò sí máa ń sinmi. Ṣùgbọ́n wákàtí mẹ́jọ ni mo fi ń ṣiṣẹ́ lóòjọ́, ṣùgbọ́n màá sì lo wákàtí kan láti fi sinmi.